Báwo ni o ṣe máa ń ṣe àkópò pọ̀ fún ìrìnàjò? Ní ìgbà tí mo bá fẹ́ ṣe ìrìnàjò, mo máa ń ṣe imurá kàlẹ̀ ni. Bẹ́ẹ̀ sì ni màá mú báàgì mi, màá kó síbi kan, màá wo bí èló ni ó lè tó tó jẹ́ owó tí mo ní dì, màá sì mú òun náà, màá sì dì í.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín rẹ lójúmọ́? Fífọ eyín tèmi kò ju ẹẹmejì lójúmọ́ lọ torí pé kíni ọ̀un ní kí àwa daye bá, tàá ṣi títí gbogbo ìyẹn ṣi. Although àwọn mìí wa tó jẹ́ pé wọ́n máa ń fọ eyín ju ẹméjì lọ, àwọn mì sì wà tó jẹ́ pé wọ́n ò tí ẹ́ fọ rárá. Àmọ́ èmi, tèmi èèmejì ni mò ń fọ eyín mi.